Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Bẹ́ẹ̀ ni mo máa ń wọ ìbọ̀wọ́. Àwọn ìgbà tí mo máa ń wọ ìbọ̀wọ́ àti ohun tó máa ń jẹ́ keeyan wọ ìbọ̀wọ́ ni tí òtútù bá mú, tí mo bá rí pé òtútù yẹn mú ti ò kọjá, tó fẹ́ kọjá afaradà, ìgbà yẹn ni mo máa ń lo ìbọ̀wọ́ torí máa wọ bọ̀wọ́ èyí tó bá nípan dáadáa. Ni máa wọ bọ̀wọ́ kí òtútù máa ma ba mú mi ní ọwọ́. Hẹ̀n, ìgbà yẹn ni mo máa ń wọ ìbọ̀wọ́. Ohun ìkejì tí ó tún lè mú mi wọ ìbọ̀wọ́ ni tí mo bá fẹ́ ṣiṣẹ́ tí mo rí pé iṣẹ́ yẹn lè pa ọwọ́ mi lára. Hẹ̀n, mo máa ní láti wọ ìbọ̀wọ́ kí ìbọ̀wọ́ yẹn kó ba fi lè dá ààbò bo ọwọ́ mi tí ò ní jẹ́ kí nǹkankan se mi ní ọwọ́. Ẹ̀hẹ̀, àwọn ibí ti n boya, bí i táa fẹ́ ṣiṣẹ́ kankéré, ẹ̀hẹ̀ kò ní jẹ́ kí símẹ́ntì kó jẹ ọwọ́ mi táa tó bá je pé mo fẹ́ ṣiṣẹ́ tó ní irin, kò ní lè jẹ́ kí irin ba ọwọ́ mi jẹ tàbí bóyá àwọn páànù, kò ní lè jẹ́ kí páànù kí ó gé mi ní ọwọ́. Ẹ̀hẹ̀, àwọn ǹkan wọ̀nyí ló máa ń mú kí n wọ ìbọ̀wọ́ sí ọwọ́ mi.

Ẹ bá wò ní o ṣe ma n kojú àwọn ìṣòro ní iṣẹ́? Ẹ bí mo ṣe ma n kojú àwọn ìṣòro tí ó bá wà ní ibi iṣẹ́ ni pé màá kọ́kọ́ fàsẹ́yìn díẹ̀. Màá lọ jókòó, màá dàro, màá lọ wo àwọn nǹkan tí mo lè ṣe láti fi dojú ìṣòro tó bá wà. Màá wò pé níbo ni ìṣòro yẹn ti wá? Kí ni ó fà? Tani tó bá dẹ̀ jẹ́ láti ọ̀dọ̀ ènìyàn ni, tí mo bá rí pé o kòjà agbara mi, màá gbé lọ sí ọ̀dọ̀ àwọn tó ní ibi iṣẹ́ lọ. Tó bá dẹ̀ jẹ́ ìṣòro bí tí mi ò mọ̀ bí màá ṣe gbé fa iṣẹ́ yọ, màá gbé lọ àwọn tí ó ní ìmọ̀ jùmí lọ láti lọ ṣewádii, láti lọ ṣewadì àti láti lọ wá kún ìmọ̀ bí màá ṣe dojú kọ iṣẹ́ náà tí màá fi lè ṣe àṣeyọrí àti àṣeyé ní ibi iṣẹ́ náà. Tó bá dẹ̀ jẹ́ àwọn tí ìṣòro mi tó fẹ́ jù kí ni lọ, màá gbé lọ tọ ọ̀dọ̀ àwọn àgbàgbà tí o mọ̀ jù mí lọ, wọ́n á lè ṣàlàyé fún mi. Wọ́n á lè fi ọ̀rọ̀ àti àwọn ọgbọ́n àgbà bí màá ṣe dojú kọ wọ́n, wọ́n á gbé yẹ̀wo fún mi. Ìyẹn ni mo máa ń ṣe láti kojú àwọn ìṣòro mi ní ibi iṣẹ́.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ehn, bí mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ni ibi iṣẹ́ ni, màá wo àwọn tí ìmọ̀ wọn tí ó bá sọ́kan. Ehen, màá wo àwọn tí ìmọ̀ wọn bá sọ́kan kó tó di pé màá fi èèyàn sí ọ̀dọ̀ mi láti jọ ṣiṣẹ́. Àwọn tí mo bá rí pé wọ́n tún ní ìmọ̀ dáradára nípa iṣẹ́ yẹn, àwọn ni mo máa ń ṣhàjo mi Ìkànnì ṣáàdedẹ́ lọ mọ́ ẹni tí ó mọ̀ kankan tí ó máa di pé iṣẹ́ ò ní yọrí. Ẹ̀mi o ni fi àwọn yẹn ṣiṣẹ́. Àwọn tí mo tún máa ń wò láti máa fẹ́ yan àwọn èèyàn ṣi alábàáṣiṣẹ́ pọ̀ ni pé ṣé ẹni èèyàn ò ní agídí ọ̀kan, ṣe kò fẹ́ mọ̀ síi bí ọ̀gá ilé iṣẹ́? Torí tí ibi iṣẹ́ bá fẹ́ tẹ̀síwájú, a gbọ́dọ̀ wá àwọn tí ìmọ̀ wọn bá sọ́kan. Torí tí ìmọ̀ o bá sọ́kan, àká máa fa sí ní, fà soun ní, ó máa di pé ìmọ̀ wọn ò ní sọ́kan, iṣẹ́ ò ní ṣe ṣe, iṣẹ́ ò ní ní ojútùú tí ó dẹ̀ mọ̀ di pé iṣẹ́ tó ẹ ká lò bóyá ọjọ́ kan, ó máa wa di ǹkan tí a máa máa lò ọ̀sẹ̀ kan. Ehen, ìyẹn ló máa ń mú mi pé àwọn tí mo bá fẹ́ yàn sí ọ̀dọ̀ mi láti jọ ṣiṣẹ́, màá rí pé àwọn tí ìmọ̀ wa á jọ ṣọ́kan, àwọn tí ó ní ìmọ̀ lẹ́kùnrére nípa iṣẹ́ náà àti àwọn tí wọ́n máa gbọ́ro sí mi lẹ́nu tí ó fi ni di pé àríyànjiyàn máa wà ní ẹnu iṣẹ́. Ehen, ìyẹn ni àwọn tí mo ló máa, mo máa rò kó tó di pé màá yan alábàáṣiṣẹ́ pọ̀ tí a jọ ṣiṣẹ́ papọ̀.

Báwo ni o ṣé máa ń darí àwọn òṣìṣẹ́ ẹ? Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ náà kì í ṣe nǹkan tí ó lọ rárá rárá rárá pẹ̀lú ìrẹ̀lẹ̀ ẹ́ẹ́. Torí tí mo bá lọ darí òṣìṣẹ́ pẹ̀lú ìwà tí kò dá, wọ́n ò ní fẹ́ bá mi daṣẹ́ pọ̀ tàbí kí wọ́n bá mi ṣiṣẹ́ pọ̀. A darí wọn ní pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ìlànà tí wọ́n fi kọ́ èmi náà tí mo fi mọ̀. Ìyẹn ni mo fi máa ń darí àwọn òṣìṣẹ́. Máa dè rí pé mo ṣàlàyé fún wọn, ṣàlàyé iṣẹ́ fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ bí ó ṣe máa yé wọn, bí wọ́n á ṣe ṣé, bí wọ́n á ṣe kọ́ igbe ṣẹ́ náà kanlẹ̀ tí ó fi jẹ́ pé iṣẹ́ náà máa yọrí sí dáradára, á yọrí sí nǹkan tó dá. Ẹ̀, màá ṣàlàyé fún ẹni tí mo bá dè rí pé iṣẹ́ yẹn náà ò ye. Màá fi àǹfààní lẹ̀ fún wọn láti béèrè, béèrè dáadáa ní ẹ̀kúnrẹ́rẹ́. Màá tún le gbá àkókò mi, àsìkò mi láti fi ṣàlàyé fún wọn dáadáa. Ẹ̀, báyẹ̀ ni mo ṣé máa ń darí àwọn òṣìṣẹ́ kí iṣẹ́ bá lè dun sí dáadáa fún wọn, kí iṣẹ́ yẹn náà kó tẹ̀ lè fi yọrí. Mo máa ní láti darí wọn dáadáa pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ àti ọpọlọ pípé.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú oníbàárà? Bẹ̀eni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú oníbàárà tí mo bá ti wà ní ibi iṣẹ́. Tí mo bá lọ sí ibi iṣẹ́ tí mi ò bá gbé oúnjẹ dání lọ láti ilé, ẹ̀ mi ni í, ibù mi ju kí n lọ jẹun ní ọ̀dọ̀ oníbàárà lọ. Nítorí ibẹ̀ ni màá ti lè jẹ oúnjẹ tó tẹ́mi lọ́rùn, mi ò dẹ̀ ní fẹ́ fi ebi pa ara mi. Ní ìsọpẹ́ iyoku dìgbà tí màá tó padà lọ sílé, ohun tó jẹun rára kò rí bẹ́ẹ̀. Tí ebi bá ti ń pa mi, màá lọ sí àwọn oníbàárà mi nítòsí ibi iṣẹ́ láti lọ jẹ oúnjẹ tí ó bá wú mi. Tí owó yẹ̀m bá dẹ́ po lọ́wo mi dáadáa, èmi àti àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, náà ni màá kó dání. Tí a jọ máa lọ jẹun papọ̀ ní ẹka náà tó óre ọ̀fẹ́ dẹ́ bá wà, à sanwó wọn láti lọ jẹun papọ̀. Ẹ̀hẹ́n, ìyẹn máa ń mú mi kí n jẹun láti ọ̀dọ̀ oníbàárà. Àwọn oúnjẹ tí wọ́n dẹ́ ń tà tí mo máa ń jẹ lọ́dọ̀ oníbàárà náà ni bí i oúnjẹ ìrẹsì àti ẹ̀wà. A dẹ̀ jẹ òkèlè náà bí i fùfú àti ẹ̀bà ní ekọ̀ọ̀kan. Táyé àti jẹṣu àti ẹ̀wà náà bá yọ, a jẹ ní ọ̀dọ̀ wọn. Mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi dáradára. Kì í ko ṣe ní gbogbo ìgbà náà ni bọ̀, mo máa ń jẹ oúnjẹ lọ́dọ̀ wọn dáadáa.

À, báwo ni o ṣé máa ń tọ́jú ara rẹ? À, bí mo ṣe máa ń tọ́jú ara mi, à mo máa ń tọ́jú ara mi dáadáa o. Mo máa ń tọ́jú ara mi, ṣé a máa ti jí ibi tí ká fọ ara kí ara mọ́, ẹhẹ ká tún ara ṣe. Eh mo máa ń tọ́jú ara mi bẹ́ẹ̀. À màá gẹ irun, tirun bá ti kún, màá gẹ irun, màá ṣe ohun àwọn ẹ̀ṣọ́ ara. Màá lo pẹ̀fúùmù kí ara máa fi kò fi máa saíǹtì dáadáa. Eh tó bá dẹ̀ jẹ́ títí oúnjẹ náà, oúnjẹ tó bá wù mí jẹ tówo ba ti wà lọ́wọ́ mi, màá gbé ara mi jáde dáadáa lọ sí ìgboro. Màá lọ jẹ gbádùn oúnjẹ tó bá wù mí. To bá sí túnyà, mo lè gbé ara mi lọ síbi ìgbafẹ́. A lọ síbi ìgbafẹ́, a lọ ṣe fàájì, a lọ máa wòran ìbẹ́. Tí nbà dẹ̀ tún ripé iyen tún ṣé, mo lè rìnrìn àjò. Kí n rìnrìn àjò lọ sí ìlú mìíràn. Ẹhẹ kí n lọ kí àwọn ọ̀rẹ́ mi tó wà ní ibẹ̀. Eh ara wọn bí mo ṣe máa ń ṣe ìtọ́jú ara mí i nìyẹn. Tó bá dẹ̀ jẹ́ pé ó fẹ́ rẹ ara náà ni, a lọ sí ọ̀dọ̀ dókítà, a lọ ṣàyẹ̀wò. Máa ní kí wọ́n kọ òògùn tí ó bá yẹ kí n lò láti lè jẹ́ kí ara mi kó yà. Màá ní ká ń kọ fún mi, màá dẹ́ ra wọ́n, màá dẹ́ lo wọ́n. Ohun ẹ, àwọn gbogbo ara wọn bí mo ṣe máa ń ṣe ìtọ́jú ara bí i nìyẹn.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ okan nígbà tí iṣẹ́ bá pọ̀? Bí mo ṣe máa ń pàrọ̀ okan nígbà tí iṣẹ́ bá pọ̀ ni, màá ti máa rí pé iṣẹ́ yẹn ti pọ̀ kọjá èyí tí mo fẹ́ ṣe lọ, tí àsìkò dẹ̀ ti tó fún mi láti gbé iṣẹ́ náà kalẹ̀, láti deliver iṣẹ́ náà. Màá tọ àwọn alábàáṣẹ́ pọ̀ mi lọ ti a jọ wa ní ìlànà iṣẹ́ náà. Màá tọ̀ wọ́n lọ wipé kí wọ́n rán mi lọ́wọ́ ní ọ̀nà kanakana tí wọ́n bá mọ̀, pé lé mi lọ́wọ́ kí iṣẹ́ yẹn kí ó ba lè pọ̀. Torí tí ó bá ti pọ̀ jù báyìí, ó máa ma mọ́ ìrònú gbá mi ni. Màá dẹ̀ ri pé mo fi kún okun mi àti àkókò mi láti jẹ́ kí iṣẹ́ náà kí n lè ṣe iṣẹ́ náà, kí iṣẹ́ náà kí ó bá lè tẹ̀síwájú dáradára. Ẹ̀ Àwọn ǹkan tí mo máa ń ṣe ní ẹ́ láti pàrọ̀ ǹkan nígbà tí iṣẹ́ bá pọ̀. Tí mo bá dẹ̀ rí pé kò fẹ́ ṣeṣẹ́, àwọn ru yọjọ́ ìṣínmi náà mo lè lo díẹ̀ ní ara rẹ̀ láti fi ṣe iṣẹ́ náà kí n sá fi rí pé iṣẹ́ náà ó yanjú kúrò níwájú mi. Torí tí iṣẹ́ náà bá yanjú, ó máa ma pọ̀ lé ara wọn ni. Tó dẹ̀ máa di pé ọ̀gá ilé iṣẹ́ tàbí tó bá jẹ́ pé iṣẹ́ ara tèmi, àwọn olúbárà customer, ogun wọn máa ma kuro lọ́dọ̀ èèyan ni tí èyan ò bá ti ṣiṣẹ́ fún wọn dáadáa ní àsìkò tó yẹ kí èèyí ṣẹ́ fún wọn. Ẹ̀ Báyìí ni mo ṣe máa ń ṣe àwọn iṣẹ́ mi tí mo bá rí pé iṣẹ́ bá pọ̀ fún.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ ti o rántí? Ìgbà ìrántí ìrántí ìgbà ọmọdé mi ti mo rántí Ó pọ̀ lórisiírísii o. Àwọn ìgbà tí à wa n kékeré, ìgbà ọdún. Àwọn ìgbà ọdún tí a máa ra aṣọ ọdún, táa máa ra bàtà ọdún, táa máa jẹ ẹran ọdún. Àwọn ìgbà ìrántí tí mo rántí nìyẹn. Àwọn ìgbà tí a máa táa pa owó ọdún, táa máa rìnrìn àjò ọdún. A lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí wa tó wà ní ìlú mìíràn, táa má-- táa lọ ṣọdún lọ́dọ̀ wọn tí wọn ó gbé wa jáde. Àwọn làwọn ìrántí tí mo rántí nígbà tí mo wà n kékeré o. Àwọn ìrántí tí mo tún rántí náà ni nígbà tí à wa n kékeré, nígbà tí a lọ sì ìrìn àjò tí eléyìnbọ̀ ń pè ní excursion, tí wọn kó wa lọ sí àwọn ibi tí wọ́n máa ń fi ẹranko pamọ́ sí ti á ń pè ní zoo. Ìgbà yẹn, àwọn mo rí àwọn ẹranko tí mi mo máa ń wò lórí tẹlifísàn. Mo rí wọn ní ojúkoju, mo rí wọn pẹ̀lú ojú mi. Mo rí erin, mo rí kínihún, mo rí ejò, mo rí àwọn ẹranko inú igbó, mo rí wọn lọ́pọ̀lọ́pọ̀. Àwọn ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí nìyẹn.